Ti èèyàn bá ń yìn mí lẹ́nu iṣẹ́, tí wọ́n ní pé, "à mo kárí, mo ṣe dáadáa lórí nǹkan kan." Ẹ̀wọ̀ ojú máa ń tì mí láti gba ìyìn náà, tí ó sì jẹ́ wípé tí wọ́n bá ti ń sọ báyìí, màá gbìyànjú àti gboju mi sílẹ̀, mo lé máa rẹ́rìn mú ṣẹ́, tinú mi yóò sì dùn pé, "ìyèn tọ́ka sí pé mo ṣe nǹkan rere, tí mo rí nǹkan gidi ṣẹ." Ṣùgbọ́n tí wọ́n bá ti ń sọ ọ̀rọ̀ yìí, ló ti jẹ́ pé èmi náà mi ò ní ṣe bí pé à, àwa náà la lè ṣe, tí ò báa ṣe àwa, torí mo mọ̀ pé kò n ṣe agbára mi, òun ni nǹkan tí wọ́n sọ yén lò fì fẹ sé. Bí ò ṣe wípé olúwa tó fún mi ṣe, tó sì jẹ́ wípé èmi náà mo gbìyànjú láti fi gbogbo agbára mi àti ipá mi sí nǹkan ọ̀ún. Ṣùgbọ́n tí wọ́n bá ti ń wa yìn mí, mi ò ní jẹ́ kí ìyìn yìí kó bọ́ sí mi lórí, kó wa dá bí pé àwa nìkan la máa ṣe, àwa la lè ṣe tí ò bá ṣáwá, kò ṣẹ̀ lómi mo. Èléyì ló fi jẹ́ wípé ti wón bá ti ń sọ gbogbo kínì ì mi, màá mọ̀ pé màá sì tún ṣe tó tún dáa jù báyìí lọ. Yí o máa wà lọ́ kán mi pé kí n sì tún ṣe nǹkan tó tún ní ìtumọ̀ jù báyìí lọ. Ìyẹn ló fi ń lọ́lá jù. Kò n ṣe wipé kan bá lẹ́ máa yìn mí, torí pé mo nígbàgbọ́ wípé, ó yẹ kí èèyàn lè máa ṣiṣẹ́, bo sì tọ́ atí bo ṣe yẹ. Ṣùgbọ́n àwọn Yorùbá náà náà tún bọ̀ tọ́n sọ pé, "yí ni yí ni, kẹ́ ni ṣe mí." Ẹni tí wọ́n bá yìn yóò tún fun ni agbára, yóò tún ní okun láti tún ti ṣe àwọn nǹkan mì mèré mèré Wọn ni kú iṣẹ́ ló mú oríṣẹ́ yá. Ẹni tí wọ́n bá kí kú iṣẹ́, tí wọ́n ń yìn, tí wọ́n ń sọ pé ó kárí, ó mo ọ̀dọ̀ dáadáa. Irú ẹni bayì yóò ní ókun lá tun ti lè ṣe àwọn nǹkan tó tún ní ìtumọ̀, àwọn nǹkan tí inú àwọn èèyàn yoo tun dún sí. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe, kí èèyàn máa ṣe nǹkan tí yóò lapá re lára ọmọ ènì kejì àti tí ó lè lapá re lára àwùjọ. Yálà wọ́n yìn àbí wọn bá yìn dáadáa lo yè kí èèyàn máa ṣe ní gbogbo ìgbà.

Mo máà ń gbìyànjú láti mu omi tó pọ̀ lójoojúmọ́, tí ó sì jẹ́ wípé àwọn àsìkò tí mo bá n jẹun, láàárọ̀, oúnjẹ ọ̀sán, oúnjẹ alẹ́, mo máa ń mu omi, ẹ̀, tó bí, ẹ́m, omi purewater méjì, te lèyi sì jẹ́ ohun tí ó súnmọ́ lítà kan. Ẹ̀, ṣùgbọ́n ní àwọn ìgbà mi tí mi ò bá jẹun náà, ti ongbẹ bá ń gbẹ mi, èmi yóò sì mu omi, màá mu purewater kan. Purewater kan jẹ́ ìdajì lítà, tí ó sì jẹ́ wípé, ẹ́, tí èèyàn bá ti, tí èèyàn bá ti mu ìdajì lítà méjì, ó di, ó di lítà kan nu. Ẹ̀, bó ti jẹ́ náà ni tó fi jẹ́ pé purewater mo fi máa ń ṣe odiwọn, ẹ́, odiwọn omi tí mo ń mu lójoojúmọ́. Tí ó sì jẹ́ wípé èmi yóò sálai máa mu tó lítà méjì sí mẹ́ta lójoojúmọ́. Ẹ̀, torí mo gbà wípé omi mímu, ohun tí ó ń ṣara láǹfààní, ohun tí ó ń ṣara lóore ni. Tí ó sì jẹ́ wípé, ẹ́, ẹni tí ó bá n mu omi dáadáa, àwọn eya ara re, kidinrin re, yi o le máa ṣíṣe dáadáa, torí wípé enití ó bá mu omi tó tọ́ nǹkan, ẹ́, yóò ní ibi tí ó jí ṣekò sí lára rẹ̀. Tí ó sì jẹ́ pé irú àwọn àṣà báyìí máa ń bá kíndìnrín jẹ́ ni. Ẹ̀, eleyi lo jẹ́ pé ó mú mi láti mú lọ́kùnkúndùn láti má a mu omi, omi, omi tó, tó, tó lítà méjì sí mẹ́ta lójoojúmọ́. Gẹ́gẹ́ bí àwọn, ẹ́, oní ìmọ̀ iṣe gùn òyìnbó gẹ́gẹ́ bí wọ́n ṣe, bí won ṣe fi ṣe àlàkalẹ̀ rẹ̀. Peé kí oníkálukú kó máa ṣe. Ẹ̀, ẹ́, ṣùgbọ́n tó bá jẹ pé mo lọ sí àwọn ibọ́ mi n tó jẹ́ pé, ẹ́, àwọn purewater wọn àbọ̀mi inú ọ̀sán, omi inú ọ̀wọ́rà wọn tí mo bá rí pé kò péye, kò péye, ẹ̀, àwọn omi òhun o ṣè ṣe kó jẹ́ kí ń kọ́ gbélé iná na kí n tó mu. Àwọn ibi tí mo bá sì ti rí bóyá omi inú ike tó ṣe dáadáa, àwọn ìgbà yìí náà mo máa ń mu. Ṣùgbọ́n ohun tí mo ṣàa máa ń gbìyànjú láti ṣe ni láti mu, ẹ́, ó kéré tán lítà omi méjì lọ́jọ́ kan.

Àkókò mélòó ni mo máa ń lọ sùn? Ni aró, lójojúmọ́, tí ó bá ti dọ̀wọ́ alẹ́, ohun tí mo bá ń ṣe ní alẹ́ òun ni yóò sọ àsìkò tí màá sùn sí. Àwọn ìgbà mìíràn wà tó jẹ́ wípé mo lè sùn ní ọwọ́ aago mẹ́jọ alẹ́. Ẹlẹ́yìí máa jẹ́ àsìkò tó jẹ́ wípé mi ò ní nǹkan púpọ̀ láti ṣe ní alẹ́ òun, tàbí kí ó jẹ́ wípé mo ti ṣiṣẹ́ látàárọ̀ ó ti wá rẹra, bí ó ṣe wá rẹ mi tó, ìdí yóò fa kí n tètè sùn ní aago mẹ́jọ òhún, aago mẹ́jọ alẹ́. Ṣùgbọ́n láì mọye ìgbà kín tó sùn lálẹ́ ni ó jẹ́ kó máa ń to aago mẹ́wàá sí aago méjìlá. Àwọn àsìkò yìí ni mo máa ń ṣe bá sùn, ní àìmọye ìgbà. Tó jẹ́ wípé, ẹ̀, ọwọ́ alẹ́ náà ni màá, ni màá rántí àwọn nǹkan kọ̀ọ̀kan tó yẹ kí n ṣe, kí n fi pálíìsì sílẹ̀ fún ọjọ́ kejì. Àwọn ọwọ́ alẹ́ náà ló jẹ́ pé gbogbo àwọn ìtàn tí wọ́n bá ti fi ìwé sọwọ́ sí mi, tí wọ́n fi, àwọn èèyàn tí wọ́n bá ti fi, méséjì, tí wọ́n ti fi, tí wọ́n ti fi méséjì sọwọ́ sí mi, àwọn ìgbà yìí náà ló jẹ́ wípé màá dá wọn lóhùn, tó sì jẹ́ pé màá ṣe ètò gbogbo àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe ní àsìkò yìí. Àwọn ìgbà mìíràn wà tó jẹ́ wípé, mo lè má tètè sùn, tó jẹ́ pé ọwọ́ òru níbi ọwọ́ aago kan tàbí jù bẹ́ẹ̀ lọ, òun ni màá tó sùn. Yálà pé mo ní iṣẹ́ tí mo fẹ́, tí mo fẹ́, tí mo fẹ́ ṣe láàárọ̀ ọjọ́ kejì, iṣẹ́ tó yẹ kí n fi, kí n, kí n ṣọwọ́ sí àwọn tó ní i láàárọ̀ ọjọ́ kejì, tí ó sì jẹ́ pé màá ṣiṣẹ́ wọ inú alẹ́ lọ ni, kó tó di wípé èmi yóò sì sùn. Torí pé èmi máa ń gbìyànjú láti sùn ní àsìkò, kó sì lè jẹ́ wípé ìgbà tí ó fi máa d'aàrọ̀ ọjọ́ kejì, èmi yóò, yóò fi ara dá, máa fi ara rere, màá sì fi ọpọlọ tí ó jí pépé láti bẹ̀rẹ̀ ọjọ́ kejì.

Èmi kì í hánrun tí mo bá sùn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé tí mo bá fẹ́ sùn, màá fi ẹ̀gbẹ́ ọ̀tún àbí ẹ̀gbẹ́ òsì sùn lọ, tí mi ò sì ní fi-- ti mi o ni dáya de lẹ́ sun tàbí kí n ja-- kí n takaa ka sùn lọ. Torí mo mọ̀ pé fífẹ́ ẹ̀gbẹ́ méjèèjì rò sùn yẹn, ó máa ń jẹ́ kí ó rọrùn fún mi láti sùn tí mi ò sì ní hánrun rárá kó tó di wipé mo bá jí láàárọ̀ ọjọ́ kejì. Mo rí àwọn mi, mo máa ń gbọ́ ti àwọn mi máa hárun tó sì jẹ́ wípé àwọn, wọ́n o máa fi i ìhárun yìí, wọ́n o máa fi di àwòn ará iyòkù lọ́wọ́. Ṣùgbọ́n èmi ò kí hánu tí mo bá ti sùn. Ṣùgbọ́n àwọn ìgbà mìíràn máa wà tó jẹ́ wípé ó ti rẹ́ra, ó rẹ̀ mí gan. Àwọn ọjọ́rú fẹ́ ọjọ́ tó bẹ̀rẹ̀ ní báyìí, àwọn èèyàn máa sọ fún mi pé a, kíni ó dà bí pé ìwọ̀ bọ̀bọ̀ yìí ò ti ṣiṣẹ́ gan. Ó bẹ̀rẹ̀ sí í hánrun nígbà tó sùn. Àwọn àsìkò yìí nítorí iṣẹ́ àti bó ṣe ti rẹ́ra tó n ló fà á tí mo fi ń hánrun ní àwọn àsìkò yìí. Tó sì jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti ní ọjọ́ lásán tí ó sì wípé bóyá mo ṣe iṣẹ́ àseku dọ́rogbò, èmi ò kí hánrun sùn tí mo máa ń gbìyànjú, mi ò kí hánrun sùn torí pé bí mo ṣe máa ń sùn, ọ̀nà tí mo máa ń gbá sùn, kounṣé n tó máa ń ṣàn--, tó máa ń ṣe ala-- àǹfàà, tó máa ń ṣe okùnfà bí mo ṣe lè má hánrun ni.

Bẹ́ẹ̀ni, mo ní ìní èrò, mo de lè ní ètò láti lọ sí ìlú mìíràn pẹ̀lú láti ṣe iṣẹ́ mi. Inú mi dùn pé iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ gbẹ̀mí là ni, iṣẹ́ tí ó ṣe fọwọ́ rọ sẹ́yìn, iṣẹ́ tó sì jẹ́ wípé ibi kibi ti ẹyan bá wà, iṣẹ́ tí yóò máa ń ní tí àwọn èèyàn tí wọ́n le ṣe láì máà, láì máà kà si ni. Nítorí wípé iṣẹ́ ẹ̀mí gbígbàlà àti iṣẹ́ kí ara le yá, kí àwọn ara lẹ̀ wà ní àlàáfíà, òun ni iṣẹ́ mi. Gẹ́gẹ́ bí mo ṣe ń gbìyànjú tó jẹ́ wípé àkòrí iṣẹ́ mi ní ìlú ibi tí mo wà, ní ìlú ta bí mi sí, òun náà ni wípé láti gba ẹ̀mí là, láti gbẹ̀mí là láti sì jẹ́ kí àwọn èèyàn gbé ìgbé ayé àlàáfíà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló sì jẹ́ wípé èmi ńi lọ́kàn láti lọ ìlú mìíràn, àgàgà òkè òkun níbi tí kí ó ń ṣe àwọn aláwọ̀ tèmi láti ṣe ìṣe gbígbẹ̀mí là níbẹ̀ tí mo sì mọ̀ wípé ẹ̀kọ́ tí wọ́n ń kọ́, tí wọ́n ń kọ́ wa, ẹ̀kọ́ tí wón ń kọ́ mi ní ilé ìwé, ẹ̀kọ́ tí ó jẹ́ wípé gbogbo ọmọ ènìyàn àti dúdú àti pupa àti funfun ni ó lè, ni ó lè gbàlà ni. Nítorí wípé ènìyàn eleran are náà ni gbogbo wa tí ó sì jẹ́ wípé ohun tí ó, tí ó jẹ mọ́ dúdú òun náà ni ó jẹ mọ́ funfun. Ibi o yàtọ̀, ìbí ò yàtọ̀ síbi, bá ṣe bẹ́rù náà la ṣe bọ́ma. Èyí ló jẹ́ wípé ẹ̀ n tó wà lára gbogbo ọ̀nà tí a fi ń tọ́jú àwọn èèyàn dúdú n'bíi, òun náà ni kò lè yàtọ̀ sí àwọn ọ̀nà tí àwọn aláwọ̀ funfun náà tó fi ń tọ́jú ara wọn. Tó sì jẹ́ wípé gbogbo ohun tí mo ní lọ́kàn náà ni wípé láti dapa rere àti láti máa gbẹ̀mí là kí Olúwa kó ràn mí ní ọwọ́.

Bẹ́ẹ̀ni ojú mi dára, ojú mi sì gùn rége. Mo jẹ́ ẹni tí ó jẹ alawo dúdú, mo sì jẹ́ ẹni tó jẹ́ wípé dúdú mi ó ń dáni, tí ó sì jẹ́ wípé ẹ̀ mi ò mi-- dúdú tí mo ní owa larà ńkàn tí ó jẹ́ ǹkan ìwúrí fún mi, tí ojú mi sì máa ń dán ni àomoye ni mo gbogbo ìgbà. Tí ó sì jẹ́ wípé mi ò ní lọ́kàn láti pa àwọ̀ mi dà àbí kí n ṣe ǹkan kan tí ó bá àwọ̀ mi jẹ́. Mo mọ̀ gba wípé Ọlọ́run tó dá èyàn dúdú, òun náà ló dá èyàn funfun. Èyàn dúdú náà kò sí, èyàn dúdú òun náà dára, ó lẹ́wà. Gẹ́gẹ́ bí èyàn funfun náà ṣe dára lẹ́wà. Ẹ̀wa oníkalùku ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ojú mi ó gún rége tí ó sì jẹ́ wípé tí mo bá wọnú àwòrán, màá sì máa kí Olúwa níta, màá máa kí dansaaki Olúwa. Nítorí pé mo dupẹ́ pé ojú mi ó gún rége ó sì jẹ ẹni tí inú mi dùn sí. Tí ó sì jẹ́ wípé ẹ́mi mo ní irun gbon tí ó ṣe, tí ó pọ̀jù tí mo sì máa ń dá irun gbon mi sí, tí ì irun mú náà, mo máa ń dá ìyun náà sí. Tí mo sì mọ wípé tí n bá ti ṣe gbogbo ẹ̀ ní wọn túnwọn sí tí mo sì gé irun orí mi, ojú mi ó tún bo gun gẹ́rẹ́gẹ́ sí.

Bẹ́ẹ̀ni, èmi máa ń lọ sí òde dáadáa. Àgàgà lọ́jọ́ àbámẹ́ta àbí ọjọ́ ẹtì tí ó sì jẹ́ wípé onírúurú òde ni mo máa ń sábà lọ. Oríṣìíríṣìí òde gẹ́gẹ́ bí òde, òde ìgbéyàwó, ìsọmọ lórúkọ àti ọjọ́ ìbí àwọn tó pàtàkì nínú àwọn òde tí mo máa ń lọ ni. Fún òde ìgbéyàwó, aṣọ tí ìyá aṣọ ìbílẹ̀ ni mo máa ń sábà wọ̀ lọ tí a sì dé fílà pẹ̀lú ìró àti bùbá. Pẹ̀lú fún ọ́kùnrin, ṣòkòtò àti bùbá, t'óbìrin ó sì wé gèlè pẹ̀lú ìró àti bùbá. Tó bá jẹ́ pé ìdí òde titi, tó bá jẹ́ pé òde ìbì ọmọ lórúkọ náà ni, èèyàn náà sì wọ àwọn irú àwọn aṣọ tí a ti dárúkọ wọ̀nyí. Ṣùgbọ́n tó bá jẹ́ òde ọjọ́ ìbí ni, àwọn aṣọ, àwọn ìgbà míì mo máa ń sábà wọ, mo máa ń sábà wọ, máa ń wọ aṣọ léyìnbó tí ó sì jẹ́ wípé mo lè wọ jeans kí n wọ shirt le lórí, kí n sì wá canvas mi kí n gbe le lórí, tí ó sì jẹ́ wípé eleyii o really, eléyìí ò kò gba kí èèyàn wọ aṣọ ìbílẹ̀ lọ nínú àìmọye ìgbà, tí ó sì jẹ́ wípé gbogbo òde, ohun ni tí wọ́n bá ti ń ṣe nǹkan rere tí wọ́n bá ti ń dunú, òun náà ló yẹ kí ẹ̀yàn máa lọ. Èmi kìí fi bẹ́ẹ̀ ṣàdédé lòde tí wọ́n bá pè mí sí torí mo gbà wípé àwọn tí wọ́n lòde, àwọn tí wọ́n ní ìnáwó, wọ́n gbọdọ̀, èèyàn gbọdọ̀, èèyàn gbọdọ̀ mọ ẹni tó ní ìnáwó, kó ní ẹni tó ní ìnáwó kó pe èèyàn sí òde kí èèyàn tó lọ. Torí òde tí wọ́n bá pè ọ́ sí, tó bá dé bẹ́ẹ̀, ohun t'ójú ẹ bá rí, náà ni ó, náà ni ó gbà o. Oò le rí ẹnìkankan bá sọ̀rọ̀ pé à nǹkan báyìí nǹkan báyìí nítorí pé wọ́n kò pè ọ́ sí òde ọ̀hún.